Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Mo máa ń f'eyín mi láàárọ̀ mo sì máa ń fọ̀ọ́ ní alẹ́. Lẹ́yìn tí mo bá jí láàárọ̀ kùtùkùtù, mo máa ń fọ eyín mi. Tí mo bá sì dé lálẹ́, mo máa ń fọ eyín mi lálẹ́ nítorí pé mo ti jẹ oríṣìíríṣìí nǹkan ní ọ̀sán mọ́ àárọ̀. Mo sì nílò láti fọ gbogbo àwọn nǹkan yìí kúrò nínú ẹnu mi kí ẹnu mi má máa rùn. Nítorí ẹ̀ ni mo fi máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ kan.